Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mo máa ń fọ ọkọ̀ mi ní weekend, ní ọwọ́ ìrọ̀lẹ́. Nígbà mìíràn, ọkọ mi ló máa ń bá mi fọ ní ìrọ̀lẹ́

Báwo ni ó ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Mo máa ń gbé fóònù mi, gbogbo ìgbà tí mo bá ní kọ́lù. Máa gbé, máa dáhun lóhùn. Mo sì máa ń fún wọn ní èsì tí wọ́n bá fẹ́ fẹ́.

Yàrá wo nínú ilé rẹ ni ó fẹ́ràn jù? Mo fẹ́ràn bedroom mi dára dára. Ìyẹn yàrá tó wà ní inú ilé ibi tí a máa ń sùn sí. Mo fẹ́ràn bedroom, ó máa ń jẹ́ kí n ní ìsinmi dáadáa.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ aya bí àṣá, tí o bá ní ìṣòro kankan máa gbé lọ sọ́dọ̀ àwọn tí wọ́n máa ń tún ẹ̀rọ náà ṣe, wọ́n á sì bá mi tún un ṣe, tó bá ti tí wọ́n bá parí rẹ̀ máa ń dá padà fún mi.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Mo fẹ́ràn láti wọ ṣòkòtò àti ẹwù, torí ó jẹ́ aṣọ tó máa ń fún mi ní àlàáfíà láti lérìn, láti sáré tàbí láti jókòó dáadáa. Mo fẹ́ràn láti máa wọ ṣòkòtò.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ ọjọ́ tí mo máa ń yà sọ́tọ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ó dá ẹ̀mí mí sí. Mo sì máa ń pe àwọn ẹbí mi jọ láti jẹ́ kiwon bá mi dupẹ́ lẹ́yìn náà.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ oríṣiríṣi ni mo máa ń lò, ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn láti lò jù wọ́n ni water system tí a máa ń da omi sí.

Èdè wo ni o fẹ́ kọ́? Mo fẹ́ kọ́ èdè Faransé, bí wọ́n ṣe máa ń sọ French. Nítorí mo nífẹ̀ẹ́ sí èdè French, ó máa ń wù mí bí wọ́n ṣe máa ń sọ èdè ní èyí tí mo ṣe fẹ́ kọ́ tàbí nígbà mìíràn tí èèyàn bá rìnrìn àjò lọ sí òkè òkun.

Ṣé o fẹ́ràn kíkọrin? Olórin ni mí, mo sì nífẹ̀ẹ́ sí pé kí a máa kọrin nítorí orin kíkọ, ó máa ń mú inú mi dùn. Olórin ni mí, mo fẹ́ràn orin kíkọ. Orin a máa mú ìdùnnú wá, a máa mú ayọ̀ wá, kò kì í mú ìbànújẹ́ wá.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti ka ìwé, àgàgà ìwé tó máa ń dá eyàn lára ya, ìwé "novel" àwọn ìwé ìròyìn ni mo fẹ́ràn láti máa ka.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? A ti tó bí ọdún méjì sẹ́yìn tí mo ti ka ìwé gbẹ̀yìn, ṣùgbọ́n mo máa ń lọ sí ilé ìkàwé tí àwọn ọmọ tó bá fẹ́ ṣe ìpàdé òbí àti oló.

Ṣé o máa ń dé ní àkókò tí mo bá parí iṣẹ́ mi ní ibiṣẹ́? Mo máa ń tètè délé, nítorí kò sí nǹkan tí mo ń ṣe tí màá fi máa fi àkókò mi ṣòfò ní ibi iṣẹ́. So, mo máa ń tètè délé láti ibiṣẹ́

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, Yorùbá ní "A bèèrè ọ̀nà kì í ṣìnà". Tí ọ̀nà bá rú mi lójú tàbí mi ò mọ ibi tí mò ń lọ, màá bèèrè lọ́wọ́ àwọn ènìyàn tó ń gbé ní àdúgbò àbí tó ń tajà ní tòsí, wọ́n á sì júwe ọ̀nà fún mi.

Mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Torí Yorùbá ní "ẹ̀mí tí ò jẹ ata, ẹ̀mí fẹ́lẹ́fẹ́ lẹ́ mi." Tí oúnjẹ bá ní ata ni mò ń nífẹ̀ẹ́ sí. Kò ní jẹ́ kí oúnjẹ náà kó rìn mí láyà, a jẹ́ kí oúnjẹ náà kó dùn dáadáa.

Irú orin wo ni o fẹ́ràn tó? Mo fẹ́ràn láti máa gbọ́ àwọn orin hymn, àwọn orin jẹ̀lẹ́ńkẹ́, orin tó máa ń yin ọlọ́run lógo. Irú orin tí èèyàn máa kọ, tí ògo Ọlọ́run á sọ̀kalẹ̀ worship song àbí hymn.

Ẹgbẹ́ eré ìdárayá wo ní mo fẹ́ràn eré ìdárayá, eré ìtàgé tí àwọn eléré Yorùbá tí wọ́n máa ń ṣe. Ó jẹ́ ẹgbẹ́ tí ó máa ń dá wa l'árayá.

Bawo ni ó ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé. Mo máa ń ṣe iṣẹ́ mi bó ṣe yẹ kí n ṣe, kí iṣẹ́ mi ò di ìgbésí ayé mi lọ́wọ́. Méjèèjì ṣíṣe wọn lọ tótọ́. Tó bá ti àkókò iṣẹ́, maa ṣe, tó bá ti àkókò láti ìgbésí ayé mi, máa wáyé fún un.

Ṣé o mọ bí a ṣe ìrànlọ́wọ́ àkọ́kọ́? Bí a ti ń ṣe ìrànlọ́wọ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ ni, mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ní àkókò tó bá yẹ kí n ran wọn lọ́wọ́, tẹ́mo sì máa ń ṣe iṣẹ́ mi níwọn kúkúndùn.

Ṣé o máa ń sáré? Nígbà tí mo wà ní kékeré, mo máa ń sá eré gan, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo ti dàgbà mi kì í fi bẹ́ẹ̀ sáré mọ́. Ṣùgbọ́n tí ọmọ bá ń ṣe inter house sports ní school, àwa òbí máa ń sá eré, mo sì máa ń bá wọn sá.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ ń gbà? Oúnjẹ ìsinmi ọ̀sán mi ń gbà bíi wákàtí mẹ́rin, tí mo bá ti jẹun la'árọ̀ wákàtí mẹ́rin sí àkókò náà ni mo jẹ oúnjẹ ọ̀sán. Tí ba sì jẹ oúnjẹ ọ̀sán, bí wákàtí mẹ́rin sí márùn, má jẹ oúnjẹ alẹ́.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò-owó rẹ? Owó wà n nu àpò-owó mi, combu wà níbẹ̀, mo máa ń fi kọ́kọ́rọ́ sínú ẹ̀. Àwọn ìwé wà nbẹ̀, mo fì báiro síbẹ̀ incase tì n báa fẹ́ kọ nǹkan.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, kí a bá ń lọ sí ìrìnàjò, mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ kí atẹ́gùn kí ó le fẹ́ wọ inú ọkọ̀. Mo fẹ́ràn atẹ́gùn dáadáa.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jù nínú, nínú àárín ọ̀sẹ̀. Ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ tí mo máa sinmi dáadáa tí bá ti lọ sí ilé ìjọsìn tí mo padà sílé, ètò kùn máa fi sinmi, mi ni ló láti máa rìn káakiri.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Mi ò fẹ́ràn láti máa jẹun nínú ọkọ̀, ìbọn tó bá jẹ́ bí snacks mo lè fi páànù nínú ọkọ̀, ṣùgbọ́n kí èèyàn wá gbé oúnjẹ dání má jẹ oúnjẹ nínú ọkọ̀ yẹn, mi ò nífẹ̀ẹ́ sí i.

Ṣé o ti lu etí ri? Bẹ́ẹ̀ni, àti kékeré ni àwọn òbí mi ti lu etí fún mi. Ẹ̀mi gọ́ń gbonju ba ihò nínú etí mi. Mi mọ ẹni tó lu ihò sí etí mi, ṣùgbọ́n àti kékeré àwọn òbí mi ti fi ihò sí etí mi.

Mélòó ni o máa n ṣiṣẹ́ lojoojúmọ́? Àkókò iṣẹ́ mi wà láti ago mẹ́jọ òwúrọ̀ sí ago mẹ́rin irọ̀lẹ. Eyi jẹ́ wákàtí mẹ́jọ̀ tí n máa fi n ṣe iṣẹ́

Báwo ni osè máa ń mú àwọn èrò tuntun wá? Ẹ̀rọ tuntun mo máa ń mú wá sínú ọkan mi ní gbogbo ìgbà. Mo fẹ́ràn láti mú èrò tuntun tó máa mú inú mi dùn àti inú àwọn tó wà ní àyíká mi dùn.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi dùn mọ́rán pẹ̀lú olórí iṣẹ́ mi, nítorí mo máa ń ṣe iṣẹ́ mi déédé, ó sì máa ń ṣe ohun tó ṣe yẹ kí n ṣe. Ní òfin fi iṣẹ́ mi falẹ̀, mo mu ní òkùnkùn dùn.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí dáadáa? Mo máa ń gun ọkọ̀ ojú omi ní gbogbo ìgbà. Kódà mo ní ọkọ̀ kini kékeré tẹ̀tè mi tí mo máa ń lò nígbà kan. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti kúrò lábúlé, mi ò ní mọ̀

Nígbà wo ni o máa ń ṣe ìmọ̀tótó ilé rẹ? Gbọ̀gbọ̀ igbá la máa ń ṣe ìmọ̀tótó ilé, ṣùgbọ́n weekend la máa ń ṣe ètò jù torí gbogbo wa wà nílé, a ráyè tún gbogbo ilé ṣe pátápátá.

Ṣé o ní ọgbà? Mi ò ní ọgbà sùgbọ́n ilé ibi tí mò ń gbé, ọgbà wà ní ibẹ̀. Wọ́n gbin ọ̀gẹ̀dẹ̀, àgbàdo, ilá, àwọn nǹkan tẹ́nu máa ń jẹ ṣá wọ́n gbin síbẹ̀

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Kò, mi ò wọ inú ọkọ̀ ojú omi rí sùgbọ́n mo máa, wọ́n máa ń kọjá ní ẹ̀gbẹ́ mi tí mo bá lọ sí Yaba. Wọ́n máa ń kọjá ṣùgbọ́n mi ò wọ inú ọkọ̀ náà rí.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí nù? Ìgbéyàwó ó jẹ́ iṣẹ́ tí àwọn alága ìlú tàbí alága ìdókò máa ń ṣe. Mi ò kín ń ṣe, ṣùgbọ́n tí wọ́n bá ṣe ìgbéyàwó, tí wọ́n bá pè mí, mo máa yẹ wọ́n si.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Mo fẹ́ kọ́ ìmọ̀ French. Mo fẹ́ mọ bí a ṣe ń sọ èdè French. Mo sì ti ń kọ èdè náà díẹ̀ díẹ̀ lórí fóònù mi. Mo sì tún fẹ́ kọ ìmọ̀ kọ̀ǹpútà tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ jáde tí a ń pè ní AI.

Nígbà wo ni ó kẹ́yìn sunkún ẹkún kẹ? Olohun máa ja ro ògùn ẹkún, ṣùgbọ́n nígbà mi àwọn ẹkún kan wà tí wọ́n máa ń pè ní ẹkún ayọ̀. O ti pẹ́ tí mo ti sunkún o torí kò sí nǹkan tó ń pa mi lẹ́kún.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Mo máa ń fi àṣálẹ́ sinmi. Tàbí tí bá ti parí gbogbo iṣẹ́ ilé tán, mo lè lọ sí ilé ìjọsìn. Ni fún Bible study àbí kí n lọ fún prayer. Lẹ́yìn yẹn, mo máa ń fi àṣálẹ́ sinmi.

Nígbà wo ni mo máa ń fà? Ó ko sí gbà tí mi kì í fà, ṣùgbọ́n mo ti ju ẹni tó máa ń fà lọ. Àwọn ọmọ kéékèèké ni wọ́n ní àǹfààní láti máa fà.

Báwo ni o ṣe máa ń pàrọ̀, pàrọ̀ ọkọ rẹ? Hihun, ó ti ṣe díẹ̀ náà tí mo ti pàrọ̀ ọkọ̀ mi torí iyi tí mo ń lo lọ́wọ́lọ́wọ́ kò sí ǹnkan kan tó ṣe, ooo, kò sí ǹi ki n nípa ọkọ̀ yen.

Gíga tó ga tó, mo ga lọ́mọbìnrin mi ò kere ju. Gíga mi á jẹ́ ni Gíga mi, mo dúró dédé l'ọmọbìnrin mi kì í ṣe èèyàn kúkurú.

Ṣé o máa ń ṣe àtúnlo ohun kan bẹ́ẹ̀ tí bá lo aṣọ, mo sì máa ń tún lò. Mi ò kọ́ kí ń kó gbogbo nǹkan sọnù. Mo máa ń rí i bá tún àtúnlo tí bá rí wípé ó sì dáa, máa tún tún ọ̀. Èmi máa ń ní.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé, nílé rẹ? Ẹ̀rọ alágbèéká ni à ń lò nínú ilé wa, ohun sì ni gbogbo ilé ń lò. A ò ní ẹ̀rọ ọlọ́gbọ́n kankan ní ilé wa.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Mo le ya àwòrán ní wọ́n bà tí mo mọ̀, ṣùgbọ́n mi o fí ẹ́ bẹ́ẹ̀ mọ bí a ṣe ń ya àwòrán. Tí mo bá fẹ́ ya, màá gbe fún ọmọ mi ọkùnrin, ohun ló mọ bí wọ́n ṣe ń yà.

Ìgbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ọjọ́ ajé tí mo lọ sí ibi iṣẹ́, mo lọ sí ilé oúnjẹ ní ọwọ́ ọ̀sán nígbà tí mo fẹ́ jẹun.

Ṣé owó tí ò ń gbà dára tó? Owó oṣù mi ò dára tó, ṣùgbọ́n ààrẹ tí kọ́ ń bá wa fi kun torí gbogbo oúnjẹ ti wọ́n o. Ọjà gbogbo nnkan wọ́n wọ́n ní ọjà. Economy is bad.

Ṣé oúnjẹ rẹ dára? Mo mọ oúnjẹ sè láti kékeré. Oúnjẹ mi sì dára láti jẹ. Kódà ó dára ní wòòrò. Gbogbo èròjà tó bá yẹ kí n fi sínú oúnjẹ ni mo máa ń fi sínú.

Ṣé o máa ń dín ọjà ọjà àbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Ọjà àbò jẹ́ ohun àkọ́kọ́ tí mo máa ń lò tí n bá wọ inú ọkọ̀, nítorí ó jẹ́ ọjà tó máa ń dáàbò bo ènìyàn nínú ọkọ̀, mi ò kí ń fi ṣere rara.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún isẹ́ rẹ? Ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà àti ìmọ̀ AI láti lè ní ìmọ̀ ìjìnlẹ̀ tó pọ̀ nínú ẹ̀rọ kọ̀m̀pútà because ojoojúmọ́ ni technology ń dàgbà síi.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Owó mi ni mo fi máa ń kọ ìwé. Ti m bá ti mú báirọ̀ tàbí pẹ́ńsù mi dání, màá fi kọ àwọn ìwé mi. Màá kọ́ kí ẹni tó bá fẹ́ ka kó le rí ka dáadáa.

Ṣé o máa ń kọ orin kẹ́lẹ́? Mo máa ń kọ orin dáadáa, ṣùgbọ́n orin kẹ́lẹ́kẹ́lẹ́ jẹ́ orin tí mi ò fi bẹ́ẹ̀ mọ bí a ṣe ń kọ. Mo fẹ́ràn láti kọ orin kí gbogbo ènìyàn gbonpé mò ń kọ orin.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nípa iṣẹ́. Mo máa n fún àwọn ènìyàn ní oúnjẹ, owó iranlọ́wọ́ tó bá tọ́.